Bẹ́ẹ̀ni, mò fẹ́ràn kí n máa wo àwọn àlọ́ apanilẹ́nu nítorí pé àwọn irú àlọ́ bẹ́ẹ̀ ó sì máa ń kọ́yàn lọ́gbọ́n. Tó bá yàtọ̀ sí pé kó kọ́yàn ní ọgbọ́n, ìmọ̀ọ́mọnu yẹn dùn, ní sì máa ń jẹ́ kí ara èèyàn tu ní gbogbo ìgbà.

Nínú àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, ohun ni ìmọ̀ ICT. Torí pé ICT ti jẹ́ ǹkan tí un lè ṣe láì fi ìmọ̀ ICT kún iṣẹ́ ọwọ́ Olúwa rẹ̀.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn ẹni tí àun jọ ń ṣiṣẹ́ pọ̀ ó jẹ́ ǹkan tó je wipe mo ti kọ́ ẹ̀kọ́ lórí rẹ̀ dáadáa. Nítorí pé ìbáṣepọ̀ àwọn èèyàn ó máa ń jẹ́ kí iṣẹ́ tura, òun sì ló máa ń jẹ́ kí iṣẹ́ orí bí ó ṣe yẹ kó ṣe rí. Ti eniyan bá ní ìbáṣepọ̀ dáadáa, iṣẹ́ èèyàn ó yọ dáadáa.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú àárọ̀ ojú àárọ̀, nítorí pé ní àárọ̀ náà torí, olúwa re ṣẹ̀ṣẹ̀ máa ń jíni, gbogbo nnkan sì máa ń rí gẹ́gẹ́ bí i tuntun, orí gan máa ń tutù, ara máa ń tutù, òorun ò tíi yọ dépò dépò wípé ara ó ti gbóná.

Orin pọ̀ lóríṣiríṣi tí mo fẹ́ràn kí n mọ gbọ́. Ọ̀kan nínú wọn ni àwọn orin fàájì tí àwọn olópè olórin ọ̀pẹ máa ń kọ. Ọ̀kan sì tún nì mo máa fẹ́ràn láti máa gbọ́ fújì, orin bí orin Barrister Àyìndé. Àwọn orin tí mo fẹ́ràn kí mọ gbọ́ nù.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́ nítorí pé ó mọ́ jẹ́ká ara èèyàn ó tún sí iṣẹ́ dáadáa àti pé tí èèyàn bá ti ṣiṣẹ́ tó run bá fẹ́mọ́ okùn èèyàn, kì í jẹ́kí èèyàn ó sùn nítorí gbogbo àwọn nǹkan kíkàn tí wọ́n ti fi kunra wọ́n tí wọ́n fi se ohun náà.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Jímọ̀, ọjọ́ tí Òyìnbó ń pè ní Friday. Óhun ni ọjọ́ tí mo fẹ́ràn jù. Mò ń pẹ́ bí iṣẹ́ àti pé tí mo bá délé ní ọjọ́ Jímọ̀, mo máa sùn dáadáa ni. Ní ero ọkàn pé kò sí ibi iṣẹ́ ní ọjọ́ kejì.